Mo máa ń fọ aṣọ ní gbà mí láàárọ̀ tàbí ní ìrọ̀lẹ́ tàbí lọ́sàn-án. Bí iṣẹ́ mi bá ṣe gbà mí láàyè ni. Àkọ́kọ́ tí n bá jí láàárọ̀ nígbà mí, tí ó bá sì iṣẹ́ tí mo bùkátà ṣi nínú ilé pẹ̀lú àwọn ará ilé. Tí aṣọ bá dẹ̀ wá n lẹ̀, mo máa ń fọ aṣọ. Tí ó bá dẹ̀ ṣi aṣọ ní àárọ̀, a máa ń fọ aṣọ ní ìrọ̀lẹ́ tàbí lọ́sàn-án tàbí nígbà mí a máa ń sun di ọjọ́ kejì. Ṣùgbọ́n tí a bá ṣiṣẹ́ ilé, tí a bá ń ṣiṣẹ́ ilé lọ́wọ́, bí ka gbálẹ̀, ká fọ abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìgbà láàyè máa n wà fún aṣọ fífọ̀. Tàbí bí emi bá ṣe gbà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń wẹ̀. Tí a bá bọ́ sínú balùwẹ̀, á mú kainkain àti ọṣẹ, á mú kainkain àti ọṣẹ àti àwọn ǹkan tí a máa fí ń fọ ara mọ́ bí i àwọn òkúta tí a máa ń fi ṣí ara. A lè lò ìyẹn náà. A máa wẹ̀ pẹ̀lú omi gbóná nígbà mí tàbí lóòrèkóòrè nígbà pẹ̀lú tàbí lóòrèkóòrè omi tútù. Omi tútù la máa sábà lò. Ṣùgbọ́n bí, bí atẹ́gùn bá ṣe rí, ìgbà mí là dẹ lò omi gbóná. A dẹ fọ gbogbo àwọn ara wa, àwọn ibi tó máa ń sábà rùn, àwọn abíya abẹ́ wa àti orí dẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ah! Eléyìí jẹ́ ìbéèrè kan tó lágbára. Ó ti pẹ́ gan, ó ti pẹ́, ó ti ṣe díẹ̀. Àti pé èmi jẹ́ ẹnìkan tí ò kí ń sábà sunkún. Láti ara ẹ̀dá t’Olọ́un dá mi. Ó máa ń ṣe díẹ̀ kí n tó sunkún àbí ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ tó máa gbé ẹ̀mí mi kí n tó le sunkún. To bá dẹ̀ ti jẹ́ ọ̀ràn ń pa Ọlọ́run, mo máa ń sunkún. Òun ni mo máa ń sábà sunkún jù. Ṣùgbọ́n àwọn–ki ń tó lè sunkún ó máa ń pẹ́, ó máa ń pẹ́ gan, àti pé ó gbọ́dọ̀ ní nǹkan, ó gbọ́dọ̀ ní i ṣe pẹ̀lú nǹkan tó máa gbé ẹ̀mí mi láti lè sunkún.

Ó máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí àwọn ibi tó súnmọ́ tí mo lè tètè rí. Lókè ìṣó, táa máa sábà fi àwọn nǹkan sí, ṣùgbọ́n ibi tó súnmọ́ ni wọ́n sábà fi sí jù láti lè, láti lè rí mú ní ìrọ̀rùn, láti lè ri mú ní ìrọ̀rùn. A fi sí ibi tá lè tètè rí mú kó má bá sọnù. Nítorí pé àwọn ọmọ kékeré dẹ̀ wa ń lé tí wọ́n lè fi ṣeré, tí wọ́n lè sọ nù.